Mi ò ní àwòrán lára torí ọmọ tí wọ́n bí n nileerè kìí ya àwòrán sí ara. Àwòrán dà gẹ́gẹ́ bí i ohun tí èèyàn máa yà sí ara tó dẹ́ pé tí àwọn èèyàn mii bá rii, wọ́n máa n pé èèyàn ní ọmọ burúkú tàbí ọmọ. Kò túnmọ̀ sí pé gbogbo ẹni tó ní àwòrán lára lọmọ burúkú o. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìgbàgbọ́ pé ọmọ burúkú ni ó máa ń ya àwòrán sí ara.

Lọ́pọ̀lọ́pọ̀ ígbà o máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn àmọ́ gbà tí èrò bá wà ní ọkàn mi bóyá nǹkan kan wà ní ọkàn mi tàbí kejì kì í rọrùn rárá. Wọ̀ mú nígbà tí nǹkan yẹn bá ti wá gbé kúrò lọ́kàn mi, mo máa ń sùn dáadáa ó máa ń rọrùn fún mi.

Mo mọ yan àwọn alábàáṣepọ̀ pẹ̀lú nípa ìwà wọn, kó jẹ́ olóòótọ́, kó jẹ́ olódodo, kó jẹ́ ẹni tí ó ní farabalẹ̀, kó sì jẹ́ ẹni tó jẹ́ pé tí ó ní etí láti fi gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé tí mo bá fi ọ̀rọ̀ lọ, ó máa ń fi ara balẹ̀ rọnú ko tó fún mi léṣe pé à n tó sọ báyìí ló ṣeré o, báyìí ìgbésẹ̀ máa ni lọ.

Kò níye ìgbà tí mo máa ń fọwọ́ ní ojoojúmọ́ o. Ní ìgbà tí ọwọ́ mi bá ti kan-kan tàbí ìkejì, kódà ní yálà mo fẹ́ jẹun ni o. Mo kúrò ní balùwẹ̀ ni o. Kò níye ìgbà tí mo máa ń fọwọ́ ní ojoojúmọ́. Nítorí pé ní ìgbà tí ẹ bá fọwọ́ kankan, ẹ̀yàn, àrẹ̀mọ yẹ àwọn nǹkan tí ẹ ò fojú rí.

Mi kì í fi bẹ́ẹ̀ tan ìkíni ní orí fóòmù mi ní ọ̀pọ̀lọpọ̀ gbà, àmọ́ ní ẹ̀kọ̀ kan tí mo bá tà, mo máa ń fẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí mi sí pé; ẹni tí ó nífẹ̀ẹ́ láti bá àwọn èèyàn ṣé, papọ̀ ni mo ṣe máa ń fi ìkíni ṣe ní ẹ̀kọ̀ kan.

Mo máa ń tọ́jú ara mi ní pé mo máa ń wẹ̀ ní ní òorè oòrè, màá wẹ̀ láàárọ̀, màá sanra lálẹ́, màá jẹ oúnjẹ tí ó ní balance diet, màá sì lo ògùn mi ní òorè òorè. Ní àsìkò tí ara bá bèrè fún kí n lo ògùn, ní àsìkò tí ara bá bèrè kí n jẹ èso, màá jẹ èso.

Kọ̀ọ̀kan ni orí Íńtánẹ́ẹ̀tì, àgàgà tí mo bá wà ní orí Facebook, mo máa ń kọ̀ọ̀kan, mo máa ń dahun sí ìbéèrè tí àwọn ènìyàn bá fi sí orí Íńtánẹ́ẹ̀tì àmọ́ kì í ṣe gbogbo ẹ̀kọ̀ọ̀kan tí mo bá wà lórí Íńtánẹ́ẹ̀tì mo máa ń kọ n kan.

Mo ti lè ẹni kankan kúrò ní ilé-iṣẹ́ yìí torí àwọn tí mo gba ṣíṣẹ́, àwọn tí wọ́n tẹ̀lé òfin tí mo fi lé lẹ̀. So mi ò tí lé ẹni kankan kúrò ní ilé-iṣẹ́ mi ri. Àwọn mẹ́ta tí mo ti gba wọ́n tẹ̀lé òfin mi, wọ́n tẹ̀lé òfin ilé-iṣẹ́. So mi o ni wàhala pelu won.

Mo máa n yanjú àwọn ẹ̀yọ̀ ayárábíàsá mi ni pé màá kọ́kọ́ lọ sí ìpele ti won ń pè ní ìpele àtúntò tí àwọn eleyinbonń pè ní settings. Màá kọ́ lọ wo ohun tí ó lè ṣe níbẹ̀, tí mo bá wá ri, màá wá kọ́ pa ẹ̀rọ̀ ayárábíàsá yẹn máa tún tán. Tí ó bá tún wa ṣe, màá pe àwọn tó lè bá mi ṣe.

Ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo máa ń rántí àwọn ààlà mi àmọ́ ní àwọn ẹ̀e kọ́ kan mi kì í rántí rẹ̀. Bùt èyí tí mo bá lá àlá tí mo bá rántí, màá wá ṣe àgbéyẹ̀wò ètò ìgbésí ayé mi ibi tí àtúnṣe ti nílò àti ibi tí ó ti ní àtúnṣe.

Mi ò ní òṣìṣẹ́ kọjá méjì lọ. Àkọ́kọ́, màá sọ fún wọn tí wọ́n bá ti dé, kí wọ́n ṣe, kí wọ́n gbàdúrà, kí wọ́n tún gbogbo ilé iṣẹ́ ṣe, àwọn ọjà tí wọ́n wà nínú ilé iṣẹ́ wa, kí wọ́n gbọn ìdọ̀tí ara rẹ̀. Kúrò.

Mi ò kí ń fi bẹ́ẹ̀ lò, bọ̀ ẹ̀kọ́ kan tí mo bá fẹ́ fún ara ní ìsinmi, mo máa ń lò ó láti máa dín mí lọ́wọ́ tí mo bá fẹ́ sún, tí mo bá fẹ́ sinmi. Kií ṣẹ, ẹ̀kọ́kan ni mo máa ń lò kíi ṣe gbogbo wa. Gba ti mó b á fẹ́ sinmi ni mo máa ń lò ó.

Ẹranko ọ̀sìn o, mo ní ewúrẹ́, mo ní àgbò, mo fi ìgbà kan sín olóńgbò, mo ní ẹranko ọ̀sìn tí mò ń sin ní ilé, tí mo sì nífẹ̀ẹ́ wọn dáradára, tí wọ́n sì ní àwọ̀ oríṣiiríṣii ní ara.

Ti mo ba kọ́kọ́ jí, maa kọ wẹ̀, maa ṣe àdúrà, maa wẹ̀, maa sì dáná fún àwọn ọmọ mi kí wọ́n jẹ lọ. Oúnjẹ tí wọ́n a jẹ lọ school, kí n tó múra ibi iṣẹ́ láti lọ sí ilé ìtajà mi, màá dáná fún ọkọ mi náà kí n tó wá lọ sí ilé ìtajà mi.

Aṣalẹ, mo ṣì máa ń wà ní ilé ìtajà mi títí di aago mẹ́wàá ààbọ̀ kí n tó ti ilé ìtajà mi. Ni ilé ìtajà mi, mo máa ń dá àwọn oníbàárà mi lóhùn. Mo máa ń dá wọn lóhùn torí iṣẹ́ alẹ́ ó pọ̀jù nínú iṣẹ́ tí mò ń ṣe.

Mo máa ń ṣe àtúná oǹkà ní ọ̀pọ̀lọpọ̀ igbà. Nígbà tí mo bá lo àwọn èròjà inú ilé, even nígbà tí mo bá ṣe ètò oúnjẹ, àwọn nǹkan mi tí mi ò lè lo tán máa gbé sí inú ero amúnútutù.

Ọ̀pọ̀lọpọ̀ igba ni mo máa ń tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀ láti dènà ìjàmbá kan tàbí kejì, torí tí èèyàn ò bá tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀, ìjàmbá kan tàbí kejì lè ṣẹlẹ̀ tí ó sì la ẹ̀mí lọ. Nitori nídìí eyì, èyàn gbọ̀do tẹ́lẹ̀ òfin ẹ̀yà ara ọkọ̀ tí èèyàn bá mọ̀